Bẹ́ẹ̀ni, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí dára dára. Mo ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí nípa kí bá èèyàn di irun, mo máa ṣe irun òǹfẹ́ fún ènìyàn dára dára. Mo ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí torí àǹfààní òní kò pín sí ibi kan, kò sí ibiti tèmi otí lẹ́rì nìkan ọ̀fẹ́ gbà. Níyẹn tí mo fi máa ń ṣe iṣẹ́ ọ̀fẹ́ fún àwọn ẹlòmíì tí mo bá ní agbára láti ṣe fún.

Mo máa ń lo ọwọ́ ọ̀tún, mo dẹ̀ máa ń lo ọwọ́ òsì. Ọwọ́ ọ̀tún àti ọwọ́ òsì, méjèèjì ni ó dáa kí ẹ̀dà ènìyàn máa lò, torí kò ṣí èyí tí Ọlọ́run kọ̀ mbẹ̀. Ọlọ́run náà ni ó dá méjèèjì fún wa. Ní ìwúlo ara wa láti fi ṣe ǹkan kan àbí ǹkan méjì, ó dára kí èèyàn máa lo ọwọ́ méjèèjì. Kò sí ọwọ́ tí kò da nínú ọwọ́ méjèèjì. Ọwọ́ méjéèjì mi ni mo máa ń lò dáradára.

Eré ìdárayá tí mo fẹ́ràn jùlọ, mo fẹ́ràn kí n máa jó, kon de máa kọrin, mo fẹ́ràn eré ìdárayá bẹ́ẹ̀. Mo fẹ́ràn orin kíkọ àti ijó jíjó. Eré ìdárayá náà máa ń mú inú mi dùn ní gbogbo ìgbà. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá wà, tí mo bá ṣe eré ìdárayá, o máa ń mú inú mi dùn. Mo fẹ́ràn ijó jíjó àti òrin kíkọ dáadáa.